Ìbéèrè ṣe ó máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá sùn. Mo lẹ̀ fẹ́ràn kí n fi aṣọ ìbora bora ti tèmi. Nítorí èmi kì í fẹ́ kí atẹ́gùn kó fẹsì mi lára àti pé mi ò fẹ́ràn kí n máa sùn ní òwú. Torí ìdí yi, ni mo máa ń fi aṣọ bo ara nígbà tí mo bá sùn.

Bírè, Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pízza? Àwọn ohun tí mo fẹ́ràn ní orí pita-- lórí písà, òun ni ṣíísì, mo fẹ́ràn ṣíísì ń bẹ, mo sì fẹ́ràn ṣíkìn ni. Kí ṣíkìn máa wà lórí písà mi. Mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ṣíísì pẹ̀lú, pẹ̀lú ṣíkìn, ẹran ṣíkìn, ẹran ṣíkìn ni, ẹran adìẹ kó wà lórí písà mi, mo sì fẹ́ràn kí sọ́ọ̀sì náà pọ́n bẹ lórí písà mi.

Ìbẹ̀rẹ̀ ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Ẹ̀mí kò le ka iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́, nítorí pé gbogbo ìgbà ni mo máa ń sábà fọ ọwọ́. Nípaa pa, nígbà tí mo bá ti fi tí mo bá lọ sí toilet, tí bá lọ bathroom, tàbí mo bá lọ sí kitchen, tí mo sì à ti fi ọwọ́ gbé nǹkan, tàbí tí mo bá bá ènìyàn bá ọwọ́, tàbí tó bá jẹ́ pé mo fẹ́ jẹun, mo fẹ́ mú ǹkan sí ẹnu, ń màá fọ ọwọ́. Nítorí ìdí ẹ̀yí, èmi ò lè sọ wípé ìgbà báyi, iye ìgbà báyi ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́ ń tẹ mi.

Ìbéèrè: Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù, òhun ni iyán àti ọbẹ̀ úgú ẹlẹ́gùúsí pẹ̀lú ẹran díndín. Kí n wá wá ohun mímu tó tutù kí n fi le? Mo lè lo mímu ẹlẹ́rìndòdò àti ohun mímu bíi omi tútù tó tutù tó ti sẹ́wọ̀n dáadáa nínú fíríjì. Mo lè mú lè. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni iyán. Iyán tí a fi iṣu gún ni òun. Iyán tí a fi iṣu gún pẹ̀lú ọbẹ̀ úgú ẹlẹ́gùúsí pẹ̀lù ẹran díndín. Ó lè jẹ́ ẹran màlúù, ó lè jẹ́ ẹran adìẹ, ó lè jẹ́ ẹran ìgbẹ́, ó sì le jẹ́ ẹran tí a dín táa dín dáadáa. Irú òúnjẹ tí mo fẹ́ràn jù òun ni eléyìí.

Tí bèrè ṣe o ní aṣọ òtútù? Ah, dáradára. Mo ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ òtútù nítorí pé èmi kò ti e fẹ́ràn ìgbà òtútù rárá. Nítorí pé òtútù máa ń mu mi dáadáa. Nítorí náà, mo ní aṣọ òtútù lóríṣiríṣi tí mo máa ń wọ̀ nígbà tí òtútù bá mú. Mo máa ń wọ aṣọ òtútù.

Ìbéèrè ṣe o máa ń kọ́ nnkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ oríṣiríṣi nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àìmọye ǹkan tí mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Iru ohun tí mò ń kà sílẹ̀ yìí lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ bí a ṣe ń ṣe. So oríṣiríṣi nǹkan ni mo máa ń kọ́ lórí, oríṣi ẹ̀kọ́ ni mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì.

Ìbéèrè: báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀? Mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi nípa pé wà pẹ̀lú àlàáfíà pẹ̀lú wọn. Mi kì n bá wọn jà, mi kì n bá wọn yàndì. Tí a bá ní gbólóhun asọ, ẹsẹ̀kẹsẹ̀ náà ni won bá wọn ni a yanjú ẹ̀ láárín ara wa nípa kí a lè ní ajoṣe pọ̀ tí ó dánmọ́rán lẹ́nu iṣẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́, ìwà pẹ̀lẹ́ ni mo fi máa ń bá wọn ṣe. Àwọn tí wọ́n bá sì bá mi jà nínú wọn, mi kì í pẹ́ tí mo fi n bá wọn parí ìjà kí iṣẹ́ mi ó lè lọ déédéé kí wọ́n máa ba kò bá mi ní ẹnu iṣẹ́ mi.

Ìbéèrè ṣe o máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni mo máa ń rọrùn nígbà tí mo bá sùn. Mo máa ń fi pillow, mo máa ń fi pillow, mo máa ń fi rọrùn mi nígbà tí mo bá sùn. Ìgbà mìíràn èwì tí kò bá wù mí kí n lo pillow, mo máa mú aṣọ tó bá tóbi díẹ̀, màá ṣòro gudu, màá wá gborílé mọ́lẹ̀ láti fi rọrùn mi nígbà tí mo bá sùn.

Ìbéèrè, àkókò mélòó ni o máa ń lọ sùn? À, bí i àkókò mẹ́sàn, bí i agogo mẹ́sàn alẹ́ ni mo máa ń lọ sùn. Ni alẹ́ tí ń ṣé sùn fún bí i wákàtí mẹ́fà àbí wákàtí méje kó tó di pé mo jí ní òwúrọ̀. Bí i ago mẹ́sàn àbí ago mẹ́jọ abọ́ alẹ́ ni mo máa ń lọ sí orí ibùsùn láti lọ sùn, láti lọ sùn. Ntorí di, kí n lè dì, ntorí mo máa ń fẹ́ kí n tètè sùn ní alẹ́, kí n lè tètè jí ní òwúrọ̀ ọjọ́ kejì.

Ìbéèrè, ṣe o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí ní ìgbà tí mo wà ní kékeré. Ṣùgbọ́n ní báyi tí mo ti dàgbà yi, mi ti wọ ọkọ̀ ojú irin. Ṣùgbọ́n mo ní lérò láti wọ ọkọ̀ ojú irin padà. Pàápàá ní àkókò yìí tó jẹ́ pé wọ́n ti tún ọkọ̀ ojú irin ṣe dáadáa, wọ́n ti develop rẹ̀ dáadáa ju ìgbà tí mo wà ní kékeré lọ.

Ìbéèrè ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ bẹ́ẹ̀ni mọ ìtu momo orúkọ mi òrúkọ mi ni Bukola. Bukola jẹ́ ẹni tí ó toye pé ìgbà tí àwọn òbí rẹ̀ bí, wọ́n ti ní ọlá tẹ́lẹ̀, ìgbà tóhun tún wá dé, ó tún wá jẹ́ kí ọlá wọn kó pọ̀ sí i. Ìtumọ̀ orúkọ mi nìyẹn pé 'bùkún ọlá'.